Nígbà wo ni o kẹ́yìn lọ sí ilé ìkàwé re? Ìgbà tí mo lẹ́yìn, kẹ́yìn lọ sí ilé ìkàwé mo dé mo bí mo ṣe máa ń ṣe mo dé kà àwọn ìwé yorùbá níbẹ̀. Níbẹ̀ tí mo ti ń gbà, mo gbọ́ Yorùbá.

Sọ fún wa nípa dòdò àti ọ̀gẹ̀dẹ̀. Ọ̀gẹ̀dẹ̀, ehn, dòdò tí ó máa dùn lọ, tí ọ̀gẹ̀dẹ̀ tí a tí máa ṣe, tí wọ́n bá ti ṣe ọ̀gẹ̀dẹ̀, ó dẹ̀ máa dàbí dòdò, dòdò tí mo fẹ́ ṣe ni ọ̀gẹ̀dẹ̀ tó, tó, tó ní dòdò ni, dòdò tí ó bá dùn, tí ó bá ti ṣe òróró.